Rárá, mi kò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró lórí ìdójú, ìdójú ọkọ̀. Bí mi o se mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdójú ọkọ̀ ni pé mi n ṣe àwọn tí wọ́n máa ń dá ọkọ̀ dúró, tí ó ní àwọn nǹkan tí àwọn ìjọba yàn láàyò láti máa ṣe iṣẹ́ ìdákọ̀ dúró lójoojú títì. Torí mi ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ náà rí ṣùgbọ́n a mọ àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ náà tí wọ́n dẹ̀ ní ipa takuntakun tí wọ́n ń kó ní orílẹ̀-èdè wa. Nípa ṣíṣe iṣẹ́ ìdákọ̀ dúró ó ó fa kí wọ́n lè máa ṣe ìtọpa ìrìnnà, ìrìnnà ọkọ̀ jákèjádò orílẹ̀-èdè wa àti láti ṣe ìpamọ́ wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpamọ́ àwọn fáìlì mi dáradára. Mo máa ń pa àwọn fáìlì gẹ́gẹ́ àwọn fáìlì tó jọmọ́. Ètò ibi iṣẹ́ mi mo máa ń pamọ́ mọ́. Nítorí tí a bá pamọ́ ó lè fa ìjàmbá fún àwọn fáìlì náà. Orí ẹ̀rọ kọ̀m̀pútà wa ni a máa ń pa àwọn oríṣiríṣi fáìlì yìí mọ́. Àwọn fáìlì yìí wọ́n sì ní, wọ́n sì ní ìletò loríṣiríṣi. Wọ́n ní, wọ́n ní bí wọ́n ṣe wúlò sí àti bí wọ́n ṣe ṣe. A dẹ̀ ní ìdáàbòbò tí a fi ń bo àwọn fáìlì tí a kó sí orí ẹ̀rọ kọ̀m̀pútà wa. Oríṣiríṣi ọ̀nà la dẹ̀ máa ń fi pa àwọn fáìlì wa yìí mọ́.

Irú etí ìgbọ́ tí mo máa ń lò ni, um, èyí ta máa ń gbé sórí, tí olóyìnbo ń pè ní headset àbí headphone. Òun ni mo máa ń lò tí mo máa ń fi ń ṣe kára kata ní ibi iṣẹ́. Ó wúlò lọ́pọ̀ ìgbà fún mi láti lè bá àwọn oníbàárà wa sọ̀rọ̀, láti lè báwon jomi tórọ oro. Ó máa ń fa láti máa jù-- jẹ́ kí ariwo wà lẹ́yìn àyíká ibi tí a ti ń ṣiṣẹ́. Lílo rẹ̀ wúlò gidigidi gan fún wa. Oríṣiríṣi, ẹ, etí ìgbọ́, òun ló wà. Eleyi tan oní kékeré náà wà tí a máa ń lò, tí a máa ń rora fi sé tì àti eyì tọ́ rora tóbí díẹ̀ tí olóyìnbo ń pè ní, um, headset tí a máa ń gbé sórí níbi iṣẹ́ wa. Oríṣiríṣi ọ̀nà ni a máa-- ni a máa lò láti lè fi bá ara wa sọ̀rọ̀ nípa lílo àwọn etí ìgbọ́ yìí.

Bẹ́ẹ̀ni mo ti bẹ̀rẹ̀, mo ti bèrè ìrànlọ́wọ́ rí láti ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ rí. À, nígbà tí a ní kùdìẹ̀kùdìẹ̀ kan nígbà kan ní ẹnu ìṣẹ́ wa, a ní, tí a dẹ̀ léro àwọn olùṣètò láti báwa pèlò ẹ̀rọ, lá ti báwa pèlò, ẹ̀rọ ìṣètò ta fe ṣe lọ́jọ́ náà. A ní láti pe àwọn olùṣètò wá láti wá báwa ṣe gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ó wà lọ́jọ́ náà. Wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ láti lè bá wa ṣe gbogbo kùdìẹ̀kùdìẹ̀ náà tí kò sì sínbẹ̀ mọ́. Ẹ́, ìrànlọ́wọ́ tí wọ́n dẹ̀ bá wa ṣe ní, láti bá wa ṣe ẹ́ńjíìnì, a fesì sọ̀rọ̀ tí a lè fi bá àwọn èèyàn sọ̀rọ̀ àti láti bá wa ṣe, ẹ́, ètò náà ní ìrówo n rẹ̀ ṣẹ̀, kó má sì wàláì kankan. Gbogbo àwọn nǹkan báyìí ni àwọn olùṣètò òun bá wa ṣe ní ọjọ́ náà.

Mi ò kín fá ǹkankan torí mi kì í ṣe ayàwòrán àbí ẹni tí ó máa ń ya ǹkan kalẹ̀. Mi ò kín fá ǹkankan ṣùgbọ́n àwọn ọmọ mi ní ẹ̀bùn àti máa ń fa ǹkan láti lè máa yàwòrán lórísìírísìí. Ìyẹn dà dá lórí orí, ìpèsè, b'ón ti ṣe pèsè ara wọn sílẹ̀ láti lè, láti lè ṣe ohun tó wù wọ́n láti lè gbé ara wọn yegeyege yàtọ̀ sí àwọn ẹlòmíràn.